Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́. Mo tiẹ̀ máa ń wọ̀ lójojúmọ́ lákòókò táa wà yìí torí wípé àkókò òtútù lawà, òtútù sì máa ń mú lọ́pọ̀lọpọ̀. Kódà n kò lè jáde kúrò nílé láàárọ̀ láì wọ ìbọwọ́ yìí torí ọwọ́ mi a tutù, a sì máa dun mi. Ee èyí ni òǹfà tí mo ṣe máa ń wọ ìbọwọ́ lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi dáadáa. Àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé mò ń lọ ìrìnàjò jíjìn, èyí kò lè fún mi ní ọ̀nà mìí ju kín jẹun nínú ọkọ̀ lọ. Tàbí ìgbà mí tí máa ń pẹ́ lọ ibi iṣẹ́, mi ò ní le jẹ oúnjẹ mi nílé, màá gbe dání láti máa jẹ nínú ọkọ̀ mi. So, èyí ló fàá tí mo fi máa ń jẹun nínú ọkọ̀ lẹ́ẹ̀kọ̀kan.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Mo máa ń sáré láti fi ṣe exercise. Ọ̀pọ̀lọpọ̀ òwúrọ̀ ni mo máa ń sáré tàbí kí n jog fún bíi ọgbọ̀n ìṣẹ́jú. Àwọn ìgbà míràn sì wà tí mo máa ń sáré lórí pápá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ká fi mọ ẹni tó mọ eré sáájú láàárin ara wa.

Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Mo máa ń ra epo tó máa ń tó mi ílò fún ọ̀sẹ̀ kan, torí pé mi ò fẹ́ kí n máa lọ ilé epo ṣááṣáá. Torí náà, mo máa ń ra epo tí yóò tó mi í lò fún ọ̀sẹ̀ kan. Tí n bá sì ti rà ti ọ̀sẹ̀ yìí, ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tó tún ra òmíràn. Mo mọ ìrìn mi ní ọ̀sẹ̀, mo sì mọ iye epo tó máa tó mi lò fún ọ̀sẹ̀ náà. Òun ni mo ṣe máa ń ra epo lọ́ṣọ̀ọ̀sẹ̀.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù jù ní àkókò ọdún kérésì. Ọdún kérésì ni ọdún tó tóbi jù ní gbogbo àgbáyé, tí gbogbo ènìyàn sì máa ń dùn àti ṣe ọdún yìí. Èmi náà sì fẹ́ràn ọdún kérésì torí wípé ó jẹ́ àkókò tí ayọ máa ń pọ̀ ní gbogbo ibi, tí inú everybody máa ń dùn, tí àlàáfíà sì máa ń wà ní gbogbo ibi.

Mò má ń fúnra mi lọ sí àwọn ìlú àti àwọn ìgbèríko tí àwọn ohun èlò in tí mo fi ń ṣiṣẹ́ ma ń wà. Fúnra mi ni mo ma ń lọ wa wọ́n, tí mo sì má ń ríi wípé àwọn èyí tó dára jù ni mo ma ń rà. Ọ̀nà yìí ni mo ma ń gbà tí mo fi ma ń rí ìpèsè àwọn ohun èlò fún iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbòra bo ara nígbà tí n bá sùn. Kódà àkókò tàwà yé, àkókò ọyẹ ni, òtútù sì máa ń mú púpọ̀ lórù. Ẹni tí o bá fi aṣọ bo ara ní àkókò yìí, òtútù yóò mú, yóò sì fẹ́ gan kí ilẹ̀ tó mọ́. Torí náà, alalẹ́ ni mo ń fi aṣọ bo ara nígbà tí n ba fẹ́ sùn ní àkókò yìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè, mo fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè torí pé ó máa ń jẹ́ kí ó yára láti gun àwọn ibi tó ga láti lè dé ọ̀pọ̀lọpọ̀ ibi láàárín ìṣẹ́jú péréte. Tóbá jẹ́ wípé stairs lè yan gùn, yóò rẹ̀yàn láti máa gun stairs lọ sí àwọn ibi tó ga tó jẹ́ wípé ènìyàn ò ní agbára àti gun. Suggbọ̀n pẹ̀lú ẹ̀rọ ìgbésókè, kò sí ibi tí ènìyàn fẹ́ gùn tí ènìyàn ò ní lè gùn.